Ìbéèrè mi ni pé ṣe mo máa ń fi ìpara sára dára dára? Mo máa ń fi ìpara sára dára dára nítorí pé mo jẹ́ ènìyàn tó gbàgbọ́ tí mo sì nífẹ̀ẹ́ ẹwà lọ́pọ̀lọpọ̀. Bo ti lè jẹ́ pé mo jẹ́ ọkùnrin, mo jẹ́ ènìyàn tó gbàgbọ́ nínú ẹwà, monífẹ̀ẹ́ ẹwà lọ́pọ̀lọpọ̀. Èmi sì gbàgbọ́ wípé ẹwà ó níí ṣe pẹ̀lú àwọn nǹkan méjì sí mẹ́ta. Èkiní ni, à, àwọ ènìyàn. Èkéjì ni, à, bí ènìyàn ṣe rí ti awọn lóyinbo, wọ́n ń pè ní shape tàbí physique. Èmi, èmi gbàgbọ́ wípé ẹwà ní ṣe pẹ̀lú méjì yìí lọ́pọ̀lọpọ̀ àti, à, ìmọ́tótó. Mo gbà wípé ó ní ṣe pẹ̀lú rẹ̀. Nítorí náà mo máa ń ri ki ni, mo máa ń, mo jẹ́ ènìyàn tó gbàgbọ́ ní, nínú ẹwà. Nítorí náà mo máa ń lo, máa ń fi ìpara sára nítorí kí àwọ̀ mi lè dára, kó lè máa, kó lè, kó lè ṣé wò lójú dára dára fún gbogbo ènìyàn. Kì í ṣe fún àwọn, à, ìpín ènìyàn kan nìkan, kì í ṣe fún àwọn tó, torí ti, à, ìṣẹ̀dá obìnrin tàbí ọkùnrin tàbí ọmọde tàbí àgbà ṣùgbọ́n fún gbogbo ènìyàn. Torí pé mo gbàgbọ́ wípé gbogbo ènìyàn ló yẹ kó, ló yẹ kó rí, ló yẹ kó, kó, kó mú ènìyàn láwùjọ. Ẹni tó bá, mo gbàgbọ́ wípé ènìyàn tó bá wà tó ní ẹwà, tó jẹ́ ènìyàn tó, tí ó ní ẹwà, tó nífẹ̀ẹ́ ẹwà tí àwọn ènìyàn, àwọn ènìyàn yóò máa súnmọ́ ọ dáadáa. Àwọn ènìyàn á súnmọ́ irú ẹni, ìṣẹ̀dá ènìyàn bẹ́ẹ̀. Wọ́n fẹ́ bá ẹ, wọ́n, wọ́n, ohun àkọ́kọ́ tó máa ń fa àwọn ẹlòmíràn, tó máa ń fa, à, àwọn ènìyàn súnmọ́ ẹlòmí, à, súnmọ́ ènìyàn mí ní bí ènìyàn ṣe, bó ṣe rí lójú, bí ó ṣe, bí ó ṣe, bí àwọ̀ ṣe rí, bójú ṣe rí, gbogbo ara ṣe rí. Ènìyàn tó bá wà tó dọ̀tí, tí, à, ẹwà tí ò sí ẹwà kankan lára ẹni bẹ́ẹ̀, bá jọkùnrin tàbí bá jẹ́ obìnrin tí ò sí, à, tí àwọ̀ ò dánmọ́rán dára dára, ó lè fà á kí àwọn èniyàn kí wọ́n má fibẹ́ súnmọ́ irú ẹni bẹ́ẹ̀. Bo bó jọjà ló ń tà ni, bóyá iṣẹ́ ló ń ṣe ni, ó lè fà á kí iṣẹ́ náà kó máa ṣe, mo sì yẹ kó ṣe tó dára dára. Bo ti lè jẹ́ wípé bóyá iṣẹ́ rẹ dára tàbí kò dára, pá pa ju lọ lóbinrin, pá pa àti lókunrin náà, ó bí ènìyàn ṣe rí. Èmi gbàgbọ́ wípé ó, ó tún lè fà á jẹ́ kí àwọn ènìyàn kí ó, kí ó súnmọ́ irú ẹni bẹ́ẹ̀. Nítorí náà èmi gbàgbọ́ nínú, à, nílò fífi ìpara sí ara nítorí kí àwọ̀ lè máa dán dára dára. Mo sì gbàgbọ́ wípé kí ènìyàn máa ń jẹ oúnjẹ tó dára náà, kí, torí pé oúnjẹ lọrẹ àwọ̀ lẹ́yìn ìpara. Kí ènìyàn jẹ oúnjẹ tó dára. Oúnjẹ ni kí ni, oúnjẹ ni ọrẹ àwọ̀. Nítorí náà mo gbàgbọ́, mo sì nífẹ̀ẹ́ rẹ dára dára. Mo sì máa ń ṣe kí ìpara mi ó tó tán, màá ti tú ti ra mi. Tàbí tó bá tán, màá wá wo ńjá tí ó bá yí pé kò, tó bá rí pé, tó bá di pé kò sí, kó púpọ̀ lẹ́kọ̀ọ̀ kó gbà náà, màá wá, màá di raka, màá rí, màá rí, màá rí pé mo, mo rà mí kó tó di wípé àwọ̀ mi ò lè ṣe ri dáradára mọ́. Mo máa ń mọ ojú ojúmọ́ lójoojúmọ́ ohun àkọ́kọ́ tí wọ́n máa ń ṣe ní àwọ̀, ní àwọ̀ kùtù ni kí nǹkan ó wẹ́. Lẹ́yìn náà kí ń fi ìpara sára. Bo ṣe jẹ́ níyẹn, mo jẹ́ ènìyàn tó máa ń fi ìpara sára.

Ìbéèrè ìbí mi pé, o ní báwo ni mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi? Ah, ìbéèrè tó ṣe kókó, tó ṣe, tó ní ìtumọ̀ lọ́pọ̀lọpọ̀ re nítorí pé, ah, ilé-ayé tí a wà nísin yìí, ah, ní pàtàkì, ní kókó pàtàkì, ah, àkọ́kọ́ tí a wà ní ilé-ayé nísin yìí, àwọn ènìyàn wọ́n mọ́, wọ́n, wọ́n níìfẹ̀ láti ṣe àdéhùn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò ní, ní ò kan ní fi sí ọkàn bóyá láti fi ṣẹ, láti fi, láti, láti fi, láti ṣiṣẹ̀ le lórí, láti mọ, láti, ah, mọ̀ wípé wọ́n mú àdéhùn náà ṣẹ. Ó ran ọ̀pọ̀lọpọ̀ lọ́hùn láti ṣe, láti, láti, láti ṣe àdéhùn, láti mú ṣẹ. Ṣàwọn ẹlòmíì ò ní, kò, ẹlòmíìran kò, kò, kò ká kún wípé tí ènìyàn bá ṣe àdéhùn, ó ṣe kókó, ó sì pọn dandan láti kí ènìyàn mú ṣẹ. Àdéhùn tí èyàn ò bá ní, tí èyàn ò bá ní lè mú ṣẹ kò yẹ kí, ẹ, ènìyàn bẹ́ẹ̀ kí ó ṣe. Nítorí náà, ah, èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, mo, mo, mo fi, mi ò f-- mi kò fi ọwọ́ yẹpẹrẹ mú ohun tí à ń pè ní àdéhùn. Nítorí pé tí n bá sọ̀rọ̀, bóyá mo ní agbára láti ṣe é nígbà yẹn tàbí mi ò ní agbára, mo gbà wípé, ah, mo gbọdọ̀ ṣẹ̀ṣẹ̀ le lórí. Mo gbọdọ̀, ah, wá gbogbo ọ̀nà tí n bá mọ̀. Nítorí, nítorí pé àwọn àdéhùn kan wà nígbà mìíràn tó jẹ pé ènìyàn nílò láti ṣe, láti ṣe, láti, nítorí àwọn, bóyá àwọn nǹkan kan ṣẹlẹ̀, àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Nítorí ènìyàn nílò láti ṣe, ṣùgbọ́n agbára láti mú ṣẹ. Àwọn ènìyàn máa ń sọ wípé ènìyàn kò kí ń solọ̀hùn. Tí ènìyàn bá ṣe àdéhùn, àdéhùn lè yẹ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn tó jẹ́, kì í ṣe gbogbo ìgbà náà ló yẹ kí àdéhùn máa yẹ. Kí ni mo sọ débẹ̀ ni wípé gẹ́gẹ́ bí èmi, gẹ́gẹ́ bí ènìyàn kan tí mo bá ṣe àdéhùn, bóyá mo ní agbára nígbà yẹn tàbí mi ò ní agbára rẹ̀, mo máa sa apá gbogbo apá mi láti rí i pé mo mú àdéhùn mi ṣẹ. Mọ̀, màá fi sínú okan àyà mí. Ó máa ń wà ní tí n bá ti sọ̀rọ̀. Ìbéèrè yìí bèrè wípé báwo ni mo ṣe ń rántí? Mo o mò ń gbinyanju, mò ń gbinyanju láti, láti, ah, ṣàlàyé bí mo ṣe ń rántí. Ó jẹ́ kí n sọ wípé àdéhùn jẹ́ ohun tí, ah, ó ṣe pàtàkì sí mi. Nítorí náà ohun tó, tó bá ṣe pàtàkì sí ènìyàn, ohunkóhun tí ènìyàn bá fọwọ́ yẹpẹrẹ mú, ẹ̀, ìgbàkúgbà tí ènìyàn bá ní nǹkan kan ṣe pẹ̀lú ohun náà, á wà ní kíni ò, á wà ní okùn àyà ó. Òun kan bẹ́ẹ̀ kò kì í ṣe ìgbàgbé ní kíákíá. Ṣò, nítorí pé mo jẹ́ ènìyàn tó, tó ṣe, tó, tó mú, tó fi ọwọ́, ọwọ́ tó, ọwọ́ tó, tó bi mú ọ̀wọ̀ àdéhùn. Nítorí náà gbogbo ìgbà tí mo bá ṣe àdéhùn fún ènìyàn kan tàbí fún àwọn, ah, àwùjọ ènìyàn tàbí fún ara mi tàbí fún ẹnikẹ́ni, ó máa ń wà nínú ọkàn mi. A máa ń rò ó bí, agogo nínú ọkàn ni. Mi ò ní lè, mi ò ní lè, ah, gbàgbé níbi tí mi ò ní mú àdéhùn náà ṣẹ. A wà nínú ọkàn mi. Èkejì ni pé mo lè kọ ọ́ sílẹ̀. Mo máa ń kọ ọ́ sí ẹni, gbogbo ohun tí mo bá ṣe, màá fi tàbí tí mo bá fẹ́ ṣe, mo máa ń kọ wọ́n sílẹ̀. Mo máa ń ṣe recording sínú ìwé tàbí sí orí fóònù mi. Nítorí náà, ah, báyìí ni mo ṣe ń rántí àwọn àdéhùn mi. Nítorí náà mi, mo, a ṣe, ó, ó, ó rọrùn fún mi láti rántí nítorí pé mo fi sínú ọkàn. Ẹ̀kẹjì ni pé mo máa ń kọ ọ́ sílẹ̀. Ìkẹta ni pé tí n bá rí ènìyàn náà, màá tún rántí dáadáa.

Ìbẹ̀rẹ̀ tó ní agbára lélẹ̀yẹ ìbẹ̀rẹ̀ tó tóbi lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tí à gbogbo ènìyàn kà sí ọjọ́ tó yàtọ̀. Eleyí ìbéèrè lọ́wọ́ mi wípé ó ní báwo ni mo ṣe máa ń rántí àjọyọ̀ bá mo ṣe máa ń ṣe, sorry, báwo ni mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi? Ah, èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, èmi ò kí ń ṣe ọjọ́ ìbí, mi ò kí ń ṣe ọjọ́ ìbí bí pé èmi ò ṣe ènìyàn tí, mi ò kí ń ṣe ìṣẹ̀dá ènìyàn tí ó fi bẹ́ẹ̀ ní ìfẹ́. Ah, kí ah àwọn ènìyàn máa ṣe oríṣiríṣi ayẹyẹ púpọ̀ tó pọ̀ jù. Ayẹyẹ tó bá ṣe tó bá jẹ́ pàtàkì tó jẹ́ kòkò, ọjọ́ ìbí jẹ́ pàtàkì ó jẹ́ kòkò, nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn gangan. Ṣùgbọ́n ayẹyẹ mi ò fi bẹ́ẹ̀ ní ìfẹ́ sí kí ah ayẹyẹ kí ó pọ̀ jù lọ repẹte tàbí kí ah bí àwọn olóyinbo máa ń pè é ní unnecessary. Ah nítorí náà mi ò kí ń ṣe ọjọ́ ìbí ní ọdọọdún. Kí ń sọ nì-- ní kókó mi ò tíì ṣe ọjọ́ ìbí rí pé mo ṣe ọjọ́ ìbí, mo pe àwọn ènìyàn, "Ẹ wá jẹun, ẹ wá jó, ẹ wá "Mi ò ṣe ayẹyẹ ọjọ́ ìbí rí. Ṣùgbọ́n mo sì máa ṣe nígbà tí ah mo bá bẹ̀rẹ̀ síí dé, tí mo bá dé oríta, àwọn oríta ah ọdún kan, ọdún kan tó bá jẹ́ pàtàkì. Èmi gbàgbọ́ wípé ah fún àpẹẹrẹ ti ènìyàn tó ti wà ní ayé bóyá ó pé forty, fifty àwọn nǹkan ti olóyinbo máa ń pè é ní milestone. Tí ènìyàn bá gun àkàsọ̀ wọnyẹn, ah o lè pe ayẹyẹ, o lè, o lè, o lè jó, o lè yọ̀, o lè ṣe oríṣiríṣi. Nítorí pé èmi, èmi gbàgbọ́ nínu wípé kí ayé ní ìtumọ̀, ó ń ṣe kòkò ju ayẹyẹ lọ. Kí ayé ènìyàn ní ìtumọ̀, kí ayé ènìyàn kí ó dára, kí ah kí oríṣiríṣi nǹkan tí àwọn òyìnbó olóyinbo ń pè ní achievement kí ó wà. Mo gbàgbọ́ wípé ó ní ṣe ju ayẹyẹ ọdọọdún lọ. Ìdí kan ree tó fi jẹ́ pé mi ò kí ń jẹ́, mi ò ṣe, mi ò jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ọ-- ayẹyẹ ọjọ́ ìbí ní ọdọọdún. Èmi gbàgbọ́ wípé ah ènìyàn gbọdọ̀ jẹ́ pàtàkì, ó gbọdọ̀ jẹ́, ó gbọdọ̀ ṣe takuntakun nínú ayé, ìyẹn ni àkọ́kọ́. Lẹ́yìn náà, ah ọjọ́ ìbí ní àwọn nǹkan bí ọjọ́ ìbí oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló ṣe, ni ó ṣe ni ènìyàn le ah tàbí kí n sọ wípé ló ṣẹ̀, ló ló, ló ṣẹ̀ kan irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n mi, mi ò sọ wípé siṣe ọjọ́ ìbí ò dára, àwọn tó ń ṣe ọjọ́ ìbí ó dára fún wọn. Ó wá, o jẹ́ ohun tí ah ó dára, Ọlọ́run sì ńífẹ́ sí i. Nítorípé gẹ́gẹ́ bí ah ẹni tí ó mọ̀ nípa ẹ̀kọ́ bíbélì, bíbélì ẹsẹ, ẹsẹ kan sọ nínú bíbélì ní wípé ó ní ah ó dára kí a máa ka oyeyọjọ́ wa kí a lè fọkàn wa sípa ogbọ́n. Ṣùgbọ́n àwọn tó ń ṣe ọjọ́ ìbí ó dára fún wọn lọ́pọ̀lọpọ̀ láti kí wọ́n máa ṣe, ó dára fún gbogbo ènìyàn kí wọ́n máa ṣe. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò kí ń ṣe ayẹyẹ tàbí àjọyọ̀ ọjọ́ ìbí. Èmi ò tíì ṣe rí ṣùgbọ́n màá ṣe ní ọ̀hun, ní àwọn ọjọ́ iwájú. Bẹ́ẹ̀ ni, ìru ènìyàn tí mi, tí mi jẹ́ ni èmi ò kí ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí ní ọdọọdún ṣùgbọ́n ó dára.

Ìbéèrè yìí béèrè wípé, ṣe mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, mo nìfeẹ̀ èyán ṣíṣe takuntakun. Mo nìfẹ̀-- èmi ò nìfẹ̀ ènìyàn tó bá jẹ́ ọ̀lẹ tàbí tó jẹ́ tó ń ṣe a ìmelẹ tàbí tí ó jẹ alágàbàgebè ènìyàn. Ṣùgbọ́n nítorí náà, nítorí èyí, nítorí pé mi ò nífẹ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tàbí irú ìwà bẹ́ẹ̀. Àwọn ènìyàn tó bá wá jẹ́ ènìyàn tó ń ṣe takuntakun, tó jẹ́ ènìyàn olóòótọ́, bóyá ènìyàn ní wọ́n gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tàbí ènìyàn ní wọ́n gẹ́gẹ́ bí, eh alábasísẹ́ tàbí alábàṣe tàbí ẹni ti, eh a tó bá sáà jẹ́ òṣìṣẹ́ ènìyàn ní ọ̀nà kan tàbí òmíràn, tàbí ènìyàn kan ní irú àwọn ènìyàn bẹ́ẹ̀, bóyá ní arani, bóyá bíni, bóyá a, ìbá ẹnikẹ́ẹ́nì tiìbá jẹ́, èmi gbàgbọ́ wípé irú ènìyàn báyìí, irú àwọn ènìyàn báyìí ó yẹ kí wọ́n, wọ́n, wọ́n a wọ́n ṣe, wọ́n nẹ́tọ̀ ọ́ sí olòyinbo ń pè ní special appreciation. Tí ó, tí ènìyàn bá ní òṣìṣẹ́ tó múra ṣiṣẹ́ dáradára tí kò kín ń ṣe ìmẹ́lẹ́, tí kò kín ń ṣe ọ̀lẹ, tí kò kín ń ṣe a tí ó kín ń wùwà jàgídíjàgan ní àwọn ìgbà kọ̀ọ̀kan, ó yẹ kí ènìyàn máa fún wọn ní a ohun bí special appreciation, bí a ìmọ̀rírí, owó ìmọ̀rírí tàbí ó lè jẹ́ ẹ̀bùn, ó lè jẹ́ ǹkan kan, ó lè, ẹ̀bùn yẹn lè jọwọ́, ó lè jẹ́ a ohun rírà. Nítorí náà èmi máa ń ṣe dáradára. Mo máa ń fún àwọn ènìyàn, àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Ṣùgbọ́n kìi ṣe gbogbo ènìyàn tó bá bámi ṣiṣẹ́ tàbí òṣìṣẹ́ tàbí a eh ẹnikẹ́ni lásán ó gbọdọ̀ jẹ́, òṣìṣẹ́ náà gbọdọ̀ jẹ́ òṣìṣẹ́ tó múra ṣiṣẹ́ dáradára tí kò kín ń ṣe ìmẹ́lẹ́, tí kìi ṣe ọ̀lẹ, tí kìí ṣe alábàgebè, tí kìí ṣe a oníjàgídíjàgan, tí kìí ṣe a mọ̀dàrú, tí kìí ṣe ẹni tó da ilé iṣẹ́ rú tàbí tó ń da iṣẹ́ rú tàbí tó ń fàṣẹ sẹ́yìn. So a ìdáhùn mi ni a yes, ní òótọ́ ni mo máa ń fún a àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Ṣùgbọ́n ó gbọdọ̀ jẹ́ òṣìṣẹ́ tí ó mọ ohun tó ń ṣe, tí ó jẹ́ ẹni takuntakun, tí ó jẹ́ ẹni tí a ó sì àgàbàgebè ní ọwọ́ rẹ̀, tí ó jẹ́ ènìyàn tó ń kúnjú wọ́n. Irú àwọn ènìyàn báyìí mo máa ń fún wọn ní owó àfikún tàbí ẹ̀bùn tàbí ohun mìíràn tó bá, tó ńjẹ́ a a tó jẹ́ ọ̀nà láti mọ̀rírí irú ènìyàn bẹ́ẹ̀. Owó jẹ́ ìkan lára wọn. Nítorí náà mo máa ń ṣe, owó ni àwọn ènìyàn ní ìfẹ́ sí jù pé kọ́ fún wọn nígbà tí ìwọ bá mọ̀rírí wọn. Àwọn òṣìṣẹ́ owó ná ní ìfẹ́ sí jù tó bá ti fi owó àfikún sí orí iṣẹ́ wọn. Ìyẹn á tún lè rànwọ́ lọ́wọ́. Irú ènìyàn, irú àwọn òṣìṣẹ́ tí a ń sọ láti ṣe takuntakun síi, láti ṣe ju títẹ́lẹ̀ ju tateyin wá lọ. Nítorí náà mo ní ìfẹ́ síi, mo sì gbàgbọ́, mo sì ń ṣe, mo máa ń fún àwọn òṣìṣẹ́ abi alábàṣe tàbí a ẹni, ẹni kan tí ó jẹ́ a partner níbi iṣẹ́ mi, mo máa ń fún un ní owó.

Ìbéèrè yìí bèèrè lọ́wọ́ mi wípé kí ni mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Ah, mo ti sọ̀rọ̀ lórí ah, irú topic báyìí láìpẹ́ yìí. Ìyẹn béèrè lọ́wọ̀ mi wípé ṣé mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní òwò àfikún nínú topic nínú ah, nínú ètò ah, opportunity yìí tí à ń sọ̀rọ̀. Ìbéèrè yìí ó wá fi àrá pé ìbéèrè yẹn òun ló jẹ́ kí n sọ nípa yẹn. Ó ní ṣé, ó ní kí ni mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú ah, ìyẹn, ìdáhùn ìyẹn, ó ní, mo ní, mo nífẹ̀ẹ́ òṣìṣẹ́ tí ó bá jẹ́ ah, èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, mo nífẹ̀ẹ́ òṣìṣẹ́ tí ó bá jẹ́ olóótọ́ ènìyàn. Ní ti ọ̀dọ̀ mi ah, ìyẹn jẹ́ ìkan lára àwọn ohun kókó pàtàkì jù lọ. Tá awọ́n óloyìnbó ń pè ní number one, ohun àkọ́kọ́ tí mo gbàgbọ́ wípé ó gbọdọ̀ wà nínú òṣìṣẹ́ mi ni ìjọ̀lòótọ́. Ó gbọdọ̀ jẹ́ ẹni tó jọ̀lòótọ́. Nítorí pé ẹni, òṣìṣẹ́ tí ò bá jọ̀lòótọ́ bó ti lẹ̀ mọ iṣẹ́ náà, ó lè ah, company tàbí ilé iṣẹ́ ó lè dilẹ̀ láàárín ọjọ́ kan. Ohun tí ènìyàn fi ẹgbẹ̀rún ọdún tó fi ṣe, tó fi kọ́. Nítorí náà mo gbàgbọ́ wípé ó yẹ kí òṣìṣẹ́ tí ènìyàn gbà sí iṣẹ́ fún ìgbà àkọ́kọ́ kí ó jẹ́ olòótọ́ ènìyàn. Oríṣiríṣi ọ̀nà ni a dẹ̀ máa ń gbà láti fi ah, ṣàyẹ̀wò irú ènìyàn bẹ́ẹ̀. Láti fi ká mọ wípé ó jẹ́ olóótọ́ ènìyàn. Ikéjì ni òṣìṣẹ́ tuntun tí mo bá máa gbà síbi iṣẹ́ mi gbọdọ̀ jẹ́ ẹni tó ń ṣe takuntakun. Nítorí pé ibi tí ọ̀lẹ bá ti wà, ibi tí ènìyàn, tà wọn òṣìṣẹ́ bá ti ń ṣe ìmẹ́lẹ́ tán tí ń ṣe ọ̀lẹ, kò lè sí ìtẹ̀síwájú, kò lè sí ìdàgbàsókè. Ibi tí ó bá dẹ́ti sí ìdàgbàsókè kò lè dúró sójú kan. A máa ṣe ki, a máa lọ sí, a máa lọlẹ̀. Ibẹ yẹn kò ní, kò ní, kò ní ìdàgbàsókè. Àfi kó, kó lọ, kó, kó kó kó kó kó tún lọ, lọ já wá lẹ̀ si. Nítorí pé gbogbo àkókò tí ènìyàn bá lò tàbí tí ilé iṣẹ́ bá lò tí ò sí ìdàgbàsókè, àkókò ń lọ. Àkókò yẹn a jẹ́ kí ah, ó wọn wípé gbangba wípé ẹni yẹn ti, ẹni yẹn ah, company bẹ́ẹ̀, ẹni bẹ́ẹ̀, irú ènìyàn bẹ́ẹ̀ ó ti ń padà sẹ́yìn. Nítorí náà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tuntun tí èmi yóò gbà sí ilé iṣẹ́ tí èmi, òṣìṣẹ́ yìí gbọdọ̀ jẹ ẹni tí ó jẹ́ ah, aláápọn ènìyàn. Ẹni tó ń ṣe takuntakun, tí kìí ṣe ìmẹ́lẹ́, tí kìí ṣe ọ̀lẹ́. Mo, mo nífẹ̀ẹ́ irú ènìyàn bẹ́ẹ̀. Mo nífẹ̀ẹ́ irú ènìyàn bẹ́ẹ̀. Ìkẹta ni ènìyàn tó bá jẹ́ ah, tó tí kìi ṣe ènìyàn tó máa ń bínú tàbí irú ènìyàn tí mo nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ gbọdọ̀ jẹ́ ẹni tó ń kó nimọ́ra. Ẹni tó ń yọ̀ mọ́ àwọn ènìyàn mìíràn, tó ń kó nimọ́ra, tí kìí ṣe ẹni tí oníjà, oníjàgídíjàgan. Ẹni tó, ẹni tó ń kó nimọ́ra, ẹni tó ń yọ̀ mọ́ àwọn ènìyàn mìíràn. Nítorí pé ibi tí irú ìbẹ́ bẹ́ẹ̀ bá ti wà, ìfẹ́ gbọdọ̀ wà, ìfẹ́ máa wà ní ibẹ̀. Ìdàgbàsókè máa wà ní irú company yìí. Gbogbo ohun tí ó má ń ṣẹlẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn mi dáadáa. Àdéhùn tí mo bá ṣe, mo máa ríi dájú wípé àdéhùn náà ó jẹ́ kòkò, ó jù wa nínú ọkàn. Mo gbàgbọ́ nínú àdéhùn. Mo gbàgbọ́ wípé tí ènìyàn bá ṣe àdéhùn, ó yẹ kó fi, ó yẹ kó sa gbogbo ipá láti rí pé ó ń, à, ó mú àdéhùn náà ṣẹ. Nítorí kí ni? Nítorí ọjọ́ mìíràn, nítorí ọjọ́ iwájú àti nítorí ìgbanigbọ́. Tí mo bá ṣàdéhùn lónìí yìí, tí mi ò bá ṣe fún ẹniyan, à, lójú tí èmi, à, ẹniyan lè máa gbà mí gbọ́ ní ọjọ́ mìíràn. Páápàá, tí irú bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ nígbà kíní tó ṣẹlẹ̀ nígbà kejì, ẹniyàn ò ní jẹ́ kó ṣẹlẹ̀ nígbà kẹta. Nítorí pé a ti sọ̀gbàgbọ́ nù, a ti sọ ìrènù nínú irú ẹni bẹ́ẹ̀. A ti sọ, à, kò ní lè, kò ní lè, gẹ́gẹ́ bí àwọn olóyèbo ṣe ń sọ, kò ní lè ku, àti kò ní lè sọ, kò ní lè trust irú ènìyàn bẹ́ẹ̀. Nítorí náà, irú eléyìí mi ò, mi ò fẹ́ ráráá, mi ò, mi ò, mi ò jẹ́, mi ò mọ jẹ́ ènìyàn tí ó, tó kóira kí, à, ẹlòmíràn kó má lè gba ènìyàn gbọ́. Mo gbàgbọ́ nínú bí i gba ènìyàn gbọ́. Mo sì gbàgbọ́ wípé mo sì mọ, mo gbàgbọ́ wípé ní ọjọ́ kan kọ́ ni àwọn ènìyàn máa ń gba ẹni gbọ́. Ni ọjọ́ kan kọ́ dẹ̀ ni àwọn ènìyàn máa ń, à, ṣá ẹgbẹ́ni gbọ́ tán. Gẹ́gẹ́ bí àwọn olóyèbo ṣe ń sọ wọ́n ní, à, lose trust. Kí àwọn ènìyàn tó lè gbà ọ gbọ́, o gbọdọ̀ jẹ́ ẹni tí ó ń ka àdéhùn àti ọ̀rọ̀ rẹ. O gbọdọ̀ jẹ́ ẹni tó ń ka dáradára tí kì í ṣe pé wa kan ń sọ̀rọ̀ wa dẹ́gbàá gbé rẹ̀ síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń sọ̀rọ̀ tán dẹ́gbàá gbé rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wípé, ìdí ni wípé wọn o ka àdéhùn kún ohunkóhun. Wón gbàgbọ́ wípé tó bá ti sọ̀rọ̀ pé, à, tí o bá múṣẹ, bóyá Ọlọ́run kan fẹ́ kó múṣẹ tàbí ẹni tó ní àdéhùn, ẹni tó ń ṣàdéhùn fún, ó fi gbogbo ti pà tí kùúkùú rí pé ó mú àdéhùn náà ṣẹ. À, ìwo, àwọn ẹlòmíràn nínú ayé leléyi yìí, àwọn ẹlòmíràn tó bá ti sọ̀rọ̀ báyìí, wọ́n ò lè múṣẹ mọ títí ayé. Wọn ò mú, wọ́n ò mọ bí wọ́n ṣe ń mú àdéhùn ṣẹ. Wọn sì pọ̀ gan gidi nínú ayé táa wà ń ṣin. À, tẹ́gbé talè orí gbẹ́ òkè, wọ́n á parọ́ ni. Wọn ṣe oríṣiríṣi ni láti rí pé ẹniyan, bóyá wọ́n fẹ́ gbà nkankan lọ́wọ́ ẹni tán fẹ́ ṣàdéhùn fún ní táàmù ní àkókò náà. Láti rí pé ẹnu wọ́n rí nǹkan yìí gbà, wọ́n á sọ oríṣiríṣi, wọ́n á parọ́, wọ́n á ṣe, wọ́n á ṣe oríṣiríṣi nǹkan tí ó dára. Nítorí pé wọ́n fẹ́, wọ́n fẹ́ mọ̀, wọ́n fẹ́ ṣe, wọ́n fẹ́ ṣe oríṣiríṣi nǹkan wọ́nyẹn. Ṣùgbọ́n wọ́n ò ní ìkó ẹni ní ìjánu láti mọ ọ̀rọ̀ tó yẹ kí a sọ, láti mọ àdéhùn tó yẹ kí ènìyàn ká dáadáa kí ènìyàn sì mú ṣẹ. Nítorí ìdí èyí, èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, mo kóira kí ènìyàn ṣe àdéhùn kí ó má lè mú ṣẹ. Nítorí náà mo máa ka àdéhùn mi dára dára. Bí mo ṣe àdéhùn fún ènìyàn, fún ọdún, ó máa wà nínú ọkàn mi, máa wà, a wà níbẹ̀. Ọjọ́ kọ́jọ́ tí Ọlọ́run bá ṣi fún mi lágbára, màá, mo máa ń gbìyànjú wípé mo ní agbára láti ṣẹ kín tó ṣe àdéhùn. Tí mo bá wá ṣe àdéhùn yẹn, à, mo máa ń rí, mo máa ń ríi dájú wípé mo máa ń mú ṣẹ lọ́pọ̀lọ́pọ̀. Bí ó ṣe rí nìyẹn, mo jẹ́ ènìyàn tó gbàgbọ́ nínú kí ka àdéhùn dáadáa, mo sì máa ń ka àwọn àdéhùn mi dáadáa.